Kí ni o máa ń ṣe nígbà tí o bá sìn? Àní nígbà tí mo bá sìn, mo máa ń sọ pé "Alhámdulá". Wọn á sì mú ọwọ́ mi, màá fi bo imú torí pé má bá sìn sí àwọn ènìyàn. Lẹ́yìn wa igba náà, màá wá nu imú mi nù torí pé bò ṣé kó jẹ nu, kò lè jù bá n náà lọ.

Báwo ni o ṣe máa ń, báwo ni o ṣe máa ń gba ìyìn? Mo n gba ìyìn ní pẹ̀lú ìyìntẹ̀ mi náà fún àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí àwọn èèyàn bá fẹ́ ṣe, mo mọ̀ fun ní respect. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbà fún nkan bí òṣìrẹ̀. So nígbà tí wọ́n bá ko àwọn èèyàn l'ede bí wọ́n fẹ́ ṣe fún wọn, lẹ́yìn ki wọ́n fun won ní ìyin.

Kí ni ó máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo máa suspend gbogbo n tí mo bá fẹ́ ṣe, má sì wọ inú ilé. Torí pé kí ni òjò litter everywhere. Nígbà tí òjò bá wá dá tán inú àti lọ ìta kò lè ṣe nǹkan kan. Torí bẹ́ẹ̀ mo máa ń bọ́ jẹ́ ti mo máa ń pan gbogbo iṣẹ́ tí mo bá fẹ́ ṣe bó jẹ́ pé tí òjò bá rọ̀ ó jẹ́ indoor ni.

Ṣé o mọ ọ́nà ti àlá rẹ? Mo mọ rànti àlá mi nítorí pé àlá jẹ́ ǹkan tó jẹ́ pé mo máa ń fi ṣe ọkàn nígbà tí mo bá sùn. Tí mo bá wà ní àná, mo máa record ẹ sẹ̀linu órí mi. Tí mo bá jí, màá sì fi le sọ fún àwọn òbí mi àbí ara mi má sì fi le fi mọ kíni a fẹ́

Ṣé ojú rẹ dára? Ojú mi jẹ́ ojú tó dára. Irú ìbéèrè wo léyìí tí ojú mi ò bá jẹ́ wá dára, ṣé mo máa sọ fún ẹ pé ojú mi ò dára? Mo máa n lóòtó ọ́n ojú mi dára torí pé kí ni, mo máa ń rẹ́ ni mo sì máa ń bá èèyàn ṣe àwàdà tó sì jẹ́ pé eléè gan oto lọ́tọ̀ pé kí ojú èèyàn dára.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò? Ehh, ìrànwọ́ àkókò bóyá ago ló dé ń sọ ni, àbí èwo? Torí pé ẹ̀yan ò gbọ́dọ̀ dàgbà kó tó ọjọ́ orí mi. Torí e nígbà tí mo fẹ́ fill form yìí, mo sọ fún yín pé adult ni mí, kí wọ́n máa rí irú question yìí, moo rò bí, àáàá o necessary.

Nígbà wo ni o kẹ́yìn lọ wò ẹyìn? À, ẹyìn nìṣinyi, ìgbà tí mo kẹ́yìn lowò ẹyìn yóò ti tó bí ọdún márùn-ún mẹ́fà rẹ sẹ́yìn. Nítorí pé ẹyìn yóò dà mí láàmú mọ́, èmi ni ò sì worry láti lọ wò mọ́ tí ẹyìn ń bá dà èèyàn làámú ní ọ̀dọ̀ tí wá là á máa lọ wo ẹyìn. Though it's not a good idea bí àwa ṣe bá ara wa nun un o.

Ṣé ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù lẹ́yìn omi òún nà ni ọsàn. Ọsàn jẹ́ ǹkan tó wúlò púpọ̀, tó ba jẹ́ pé kì í ṣe ǹkan bíi fruit lẹ́yìn so, ó jẹ́ ǹkan bíi omi. Mo fẹ́ràn Fanta ọ̀ún nà mo lé mangẹ rẹ̀.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù ní ọ̀sẹ̀ ọ̀nà ni ọjọ́ Jímọ̀, torí pé ó jẹ́ ọjọ́ tí àwọn àwọn òṣèré ń gba lójú, ó sì jẹ́ pé kí á wá lọ ibi ṣẹ́na, ó jẹ́ ọjọ́ tí a ń pè ní half day. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣiṣẹ́ gbogbo ọjọ́ náà, èèyàn sì tún rí ọ̀rẹ́ àti ará báru ọjọ́ papọ̀

Báwo ni o ṣe mọ̀un ránti àwọn adéhùn rẹ? Adéhùn tí wọ́n mú mi mọ̀ ní láti rẹ̀ ni pé ní ìgbà tí mò ń ṣe adéhùn náà, mọ́ máa ń fi sọ́kàn pé eléyìí ò kí ṣe èmi nìkan, eléyìí iṣe Ọlọ́run ni. Ọlọ́run ló sì bí mi, ṣó kò tie dìgbá ń bá tó kọ́ kalẹ́ẹ̀ gan kí n tó mọ̀ ránti pé adéhùn ò ṣe pàtàkì.

Ní ìgbà wo ni ọ máa ń fọ ọkọ̀ rẹ? Àà, ọkọ̀ jẹ́ ǹkan tí a máa ń fọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Ọmọdẹ́mi ṣe emi ò lọkọ̀ o. Ọkọ̀ ọ̀rẹ́ mi ni mo máa ń bá fọ̀ ọ́ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, àbí ọkọ̀ bàbá te mi. Tàbí tẹ́mi náà bá ní ọkọ̀, tẹ́mi ọ̀sẹ̀ọ̀sẹ̀ nítorí kò sí ànfàní bí kí ẹn máa fọ ọkọ̀ lójoo.

Nígbà wo ni o máa ń fa? Gbogbo ìbéèrè ìtẹ̀ mo n beere, bi enipé nígbà wo ni o máa ń fa? Mo sọ nínú Nigerian English, mo sọ nínú English, mo sọ nínú Yorùbá, mo sọ náà Ṣá. À nígbà wo ni ẹ máa ń fà yí? À kò ní ìtumọ̀ lọ́dọ̀ titemi. Ẹ máa sọ, ẹ máa béèrè àwọn question mi ti o ní'tùúmọ̀. Nígbà wo mo máa ń fà? À kí ni mo ń fà?

Ṣé o máa ń gba àwọn ímélì àìwúlò? Ímélì àìwúlò, ó jẹ́ ohun tó jẹ́ pé luckily ńgba mi ímélì mi máa ń filter re out. Ìgbà mí kan tí ojú o ba filter re out yìí emini mo máa ń lo fún ra mi tí máa wa lọ ibi tí won ti ń yọ́, màá sì yọ́ sí ẹ̀gbẹ́. Tí ó bá sì jẹ́ pé ó wọlé fúnra rẹ̀ ní ìgbà mí, ímélì mi máa scan e out.

Mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ nǹkan, bó ti wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ course kan tó jẹ́ wípé Íńtánẹ́ẹ̀tì mo ti kọ́, ah survey àbí bá ṣe ń yà wọ̀nran gan, gbogbo ẹ orí Íńtánẹ́ẹ̀tì mo ti kọ́

Ṣé o ní orúkọ ìnà gije? Mi ò ní orúkọ ìnà giji, orúkọ tí wọ́n ń àbísọ̀ ó ti tó mi, ó sì jẹ́ pé wọ́n ní orúkọ tó jẹ́ pé mo gbádùn rẹ̀ dáadáa. Orúkọ ìnà giji kìn ṣe gbogbo ẹ̀yàn lo fẹ́ràn rẹ̀, nítorí ni èmi náà ò fi fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n, à, ẹba mi ń dákọ awọn orúkọ ìnà giji kan fún yín, èmi náà lè dákọ wọn.